Àjọyọ̀ ọjọ́ ìbí mi káì Ó máa ń dùn púpọ̀, ó máa ń jẹ́ ọjọ́ alárinrin, ọjọ́ ẹ̀yẹ. Nígbà náà ni àwọn ọ̀rẹ́ mi yóò wá. A ó jọ ṣe àjọyọ̀ papọ̀. Bí mo ṣe máa ń ṣeé pàtàkì jùlọ ni pé nígbà míràn, màá dáná fún àwọn ọ̀rẹ́ mi, nígbà míràn, màá jáde lọ sí restaurant, n ó lọ jẹun. Oúnjẹ tó ti pẹ́ tí mo ti jẹ kẹ́yìn, n ó mú, n ó ṣàjọyọ̀. Ọjọ́ àjọyọ̀ ijọ́ ìbí mi máa ń dùn gan, ó sì máa ń dára púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Èyí tó jẹ́ pé tí mo bá dé àdúgbò ibi tí mi ò tíì dé rí àbí ibi tí ó ti pẹ́ tí mo ti lọ rí, n ó sì bèrè lọ́wọ́ àwọn tí ó wà ní agbègbè náà pé, "Ǹjẹ́ ẹ mọ ibi báìbàì? Ǹjẹ́ ẹ mọ bẹ́yẹn?" Wọ́n ó sì júwe ọ̀nà fún mi. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.